Ṣé o ní ètò àbọ̀ kọ̀ǹpútà? Bẹ́ẹ̀ni, mo ní ètò àbọ̀ kọ̀ǹpútà. Nítorí láìsí ètò àbọ̀ kọ̀ǹpútà, àwọn oní jìbìtì wọn ó ti wọlé sí mi lara lori kọ̀ǹpútà, wón sì máa jí àwọn password àti ki won máa fi virus sí orí kọ̀ǹpútà mi.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni èdè gẹ̀ẹ́sì. Nítorí pé mo mọ èdè gẹ̀ẹ́sì dáadaa. Mo mọ bí wọ́n ṣe ń ṣe àpéjúwe oríṣìíríṣìí.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Láti le ṣe àṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi, mo máa ń ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Nítorí pé oríṣiríṣi àwọn èèyàn ni a máa ń bá ṣiṣẹ́ níbi iṣẹ́, tí eyan ò bá dé ní sùúrù, rògbòdìyàn máa ṣẹlẹ̀ ní òrèkóòrè. Nítorí náà, mo máa ń ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù.

Ṣé o má ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, mo ma ń sùn ní ọ̀sán, pàápàá jùlọ tó bá jẹ́ ọjọ́ ìsinmi. Mo ma ń sùn ní ọ̀sán nítorí pé tí n bá ti wà fọ́ṣọ́ tán ní ìgbà ìsinmi, mo máa bọ́ sí orí ìbùsùn mo sì máa sùn díẹ̀ fún bí i wákàtí kan sí méjì. Ṣùgbọ́n ní ọjọ́ iṣẹ́ mi ò kí ń sùn lọ́sàn-án torí pé ibi iṣẹ́ mi ò fàyè gbá kí wọn máa sùn lọ́sàn-án níbi iṣẹ́.

Ṣé o máa ń kọ nǹkan lórí Internet? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ àwọn nǹkan oríṣiríṣi lórí Íńtánẹ́ẹ̀tì. Mo ní búlọ́ọ̀gì tí mo máa ń fi kọ àwọn nǹkan oríṣiríṣi bí i àwọn nǹkan lórí bí ìlera ṣe lè pé dáadáa, àwọn ẹ̀kọ́ lórí bí a ṣe lè ṣe, ṣe web3 crypto. Mo tún máa ń kọ àwọn oríṣiríṣi lórí bí a ṣe lè ya àwòrán, bí a ṣe máa ń ya fọ́tò àwọn ènìyàn.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Orin tí mo fẹ́ràn gbọ́ jù ó jẹ́ àwọn orin èdè Yorùbá. Àwọn orin bí i orin jùjú, orin fújì, àwọn orin Àpàlà, àwọn orin bi iru àwọn orin Ebenezer Obey, àwọn orin orin King Sunny Adé. Àwọn orin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo fẹ́ràn jù láti máa gbọ́.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dán mọ́rán. A kò kí ní ìjà, a kí ní èdè àìyedè nítorí pé olórí iṣẹ́ mi maá ń siṣẹ́ rẹ̀, èmi náà sì maá ń siṣẹ́ mi. Olúkálùkù dẹ̀ ní àye rẹ̀ tí ó dẹ̀ sí ẹnikẹ́ni tó ń dí ẹnikẹ́ni lọ́wọ́.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ ló wà níbi iṣẹ́ mi, pàápàá jùlọ pẹ̀lú àwọn ọ̀lẹ ènìyàn tí wọ́n kì n fẹ́ síṣẹ́ wọn. Tí wọ́n bá dé ibi iṣẹ́ ní òwúrọ̀, wọ́n máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì, íńtánẹ́ẹ̀tì ni wọ́n máa wò tilẹ̀ máa fi ṣú, ó sì máa n dí iṣẹ́ mi lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ìgbà ìmìíràn mo máa n fi kọ́kọ́rọ́ mi sínú àpòo ṣòkòtò mi. Ìgbà mìíràn ṣẹ̀kìn sìn nín, mo máa n fi kọ́kọ́rọ́ mi sínú àpótí ẹ̀yìn ti máa n gbé lọ sí ibi iṣẹ́. Bó bá dẹ̀ gbẹ́ ìgbà mìíràn ni, mo máa ń fi sínú ọkọ̀ mi ti máa ń wa mọ́tò lọ sí ibi iṣẹ́.

Omi tí ó má ń mu lójoojúmọ́ pọ̀ tó. Mo ma ń mu ọ̀pọ̀lọpọ̀ omi lójoojúmọ́, pàápàá jùlọ tó bá jẹ́ ọjọ́ tí òórùn ràn gan, tó jẹ́ pé ọjọ́ tí gbogbo ẹgbóná tí òfúrufú gbóná. Mo ma ń mu omi lọ́pọ̀lọpọ̀ lójoojúmọ́, mo ma ń mu tó omi lítà márùn ún lójoojúmọ́.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárárárá mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Mo máa ń fi ààyè àwọn oníbàárà mi sílẹ̀. Mo ma n jẹ oúnjẹ temi ní ọ̀tọ̀ ni. Nítorí wipé, te yan bá ti bẹ̀rẹ̀ sí ní bá awon oníbàárà e jẹun, àrífín lè wọ ibẹ̀.

Ṣé o ti lọ sí àgọ rí? Rárá, èmi ò lọ sí àgọ ọlọ́pàá rí. Nítorí pé èmi ò kín ṣe ẹlẹ́ṣẹ̀. Èmi ò kẹ̀ kín ṣe jàgidíjàgan, mi ò kín ṣe adigunjalè. Mi ò tí ì lọ sí àgọ́ ọlọ́pàá rí láti lọ ṣe ohunkóhun.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Mo máa ń gé irun mi ní ọ̀sẹ̀ méjìméjì. Láàárín ọ̀sẹ̀ méjìméjì. Nítorí pé mi ò fẹ́ràn kí irun mi máa ga sókè. Mo sì máa ń fẹ́ láti gé irun ìgbọ̀n mi. Nítorí náà, láàárín ọ̀sẹ̀ méjìméjì ni mo máa ń gé irun mi.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń ṣe dáadáa? Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo mọ bí a ti ń ṣe dáadáa. Mo mọ bí a ti ń ro sẹ̀mọ́, mo mọ bí a ti ń ro ẹ̀bà, mo mọ bí a ti ń gúnyán, mò ń ṣe ẹ̀fọ́ rírò, mo mọ bí a ti ń ṣe ẹja tútù, mo mọ bí a ti ń se ìrẹsì, mo mọ bí a ti ń ro àmàlà, mo mọ bí a ti ń ro láfún. Kò sí oúnjẹ tí mi ò sà lè ṣe. Ní ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo mọ bí a ti ń ṣe dáadáa.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n tí ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́, àwọn orin tó máa ń rẹwà, wọn máa ń kọrin bí, bí gbà tí àwọn ẹyẹ ń ké kẹ́lẹ́ kẹ́lẹ́. Mo mọ bí a ti ń ṣe dáadáa. Pápa jùlọ, mo ìgbà àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọrin kẹ́lẹ́ ni ìgbà tí mo wà ní èwe bíi ọmọ ọdún mẹ́fà sí méje. Ìgbàyen ni mo bẹ̀rẹ̀ sí ní kọ, àbúrò ìyá mi ló kọ mi bí a ti ń kọrin kẹ́lẹ́